Àà, bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Tí, mo bá ti fẹ́ kọ ǹkan, ọwọ́ náà ni ó ṣe kókó, náà ni wọ́n fi ń kọ ǹkan kalẹ̀. Kò sí ǹkan mìíràn tí a lè lò láti fi kọ ìwé. A máa fi ní tá'wọn ení òyìnbó pè ní pẹ́nsù tàbí bírò láti fi kọ ǹkan kalẹ̀ sí inú ìwé. Òun ni a sábà máa ń lò. Ìwé àti bírò, òun là máa ń nílò tí a bá ti fẹ́ kọ ǹkan kalẹ̀. Ọwọ́ wa náà dẹ̀ ni a máa lò láti fi kọ gbogbo ǹkan tí a bá fẹ́ kọ. Ọwọ́ wa la máa lò láti fi kọ́. Ní tèmi náà o, ọwọ́ ni mo máa ń lò láti fi kọ ìwé. Ọwọ́ ni mo máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè torí òun náà ni ó yára jù láti fi bá ènìyàn sọ̀rọ̀. Ní ẹ̀rọ ìgbésókè tí àwa kọ̀ọ̀kan ni a pa bi tí a túmọ̀ sí tẹlifóònù tàbí handset. Òun ni a máa ń lò láti sì lè fi tẹ àtẹ̀ránsẹ́ sí èèyàn tí a bá fẹ́ pé tí a bá ti ní ǹkan tí wọ́n ń pè ní kírẹ́díìtì tàbí káàdì tí a máa ń lò táa bá ti rà sí. Ìgbà yẹn la lè tó lè rí lò àbí ká tún lo àwọn ẹ̀rọ ayélujára bí WhatsApp, Facebook. Àmọ́ ǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó táa máa ń lò jù náà ni ẹ̀rọ ìgbésókè. Orí ẹ̀rọ ìgbésókè ni mo ti máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáadáa, táwọn náà dẹ̀ máa dá mi lóhùn dáadáa.

Tí mo bá ti fẹ́ dáhùn fóònù mi ní ibi iṣẹ́, mo máa ń tọrọ ààyè tí ọ̀gá mi rí bá ti wà ní orí ìjókòó. Tí wọ́n bá sí lórí ìjókòó tàbí tí kò bá sí iṣẹ́, mo máa n ráyè dáhùn fóònù mi tí màá fi lè bá ẹni tí ó bá pè mí tí màá fi lè bá a sọ̀rọ̀, tí màá fi lè jọ̀ sọ̀rọ̀. Tí màá fẹ́ dáhùn fóònù mi, ó ti ní àwọn ohun tí màá tẹ̀ lórí fóònù mi tó mọ yára láti tètè jẹ́ kí n lè rí ìpe tán ba ń pè mí, tó máa lè jẹ́ kó yára láti jẹ́ kí n rí. Mo máa ń rí láti fi lè tẹ fóònù mi dáadáa, mo máa ń pè tí màá ti fẹ́ dáhùn rẹ̀, tí màá ti tẹ àwọn nǹkan yẹn, màá tètè rí fóònù mi gbé. Ibẹ̀ ni màá ti bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáadáa.

Èdè tí mo fẹ́ kọ́ ó pọ̀, àmọ́ àwọn èyi tò wù mí jùlọ láti kọ́ ni èdè Hausa àti èdè Igbo ní orílẹ̀èdè wa Nàìjíríà tí mo wà yìí. Torí èyí tí èdè náà dára púpọ̀ tí mo bá rí àwọn tí ó wà ní àyíká mi tí wọ́n bá ń sọ, inú mi máa ń, ó máà ń dàbí kí èmi náà mọ̀ ọ́n sọ. Àmọ́ nígbà tí mii ti mọ̀, mi ò lè bá wọn sọ. Èdè yen na ò wù mí láti kọ́ láti mọ̀ kí emi náà lè máa fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ní apá orílẹ̀èdè mi, èdè tó tún wù mí láti mọ̀ ni èdè Faransé tí àwọn tí orílẹ̀èdè France tí wọ́n ń sọ. Mo tún ní àwọn èdè Chinese náà, China, orílẹ̀èdè China, èdè wọ́n, èdè wọ́n náà ó wù mí ní à ti kọ́ kí n ba lè máa fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ láyìíká mi.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkorira sí àwọn oúnjẹ kọ̀ọ̀kan, kì í ṣe oúnjẹ kan. Oóòó àwọn oúnjẹ kọ̀ọ̀kan wà tí mo ní ìkorira sí tí mi fẹ́ràn láti máa jẹ torí ago ara mi, kí ago ara mi bá le wà ní pípé. Àwọn oúnjẹ tí mo bá jẹ rí bí iye tó tẹ́tọ́ àwọn oúnjẹ, ẹ́ẹ̀ ẹ́ẹ̀ ẹ̀sìn mìíràn tí mo jẹ, ó máa ń ṣe ìkorira sí ago ara mi. Irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ mi fẹ́ràn láti máa jẹ́ kó má ba à dá àìsàn sí ago ara mi torí ago ara mi ó ṣe iyebíye sí mi. Àárọ̀ àwọn oúnjẹ bẹ́ẹ̀ ni àwọn oúnjẹ tí kò bá jiná dáadáa, àwọn oúnjẹ tó ti pé tó ti bàjẹ́. Irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn ó ṣe jẹ́ ìkorira sí ara mi tí mo jẹ.